Mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ mi sílẹ̀ ní ìgbà gbogbo tí mo bá ti wà nínú ọkọ̀. Èrè ìdí ni wípé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa gba ọyẹ́ àtọwọ́dá sí ara. Tí mo bá wà nínú ọkọ̀ tí mi ò ṣí fèrèsé sílẹ̀, ó tún mọ̀ sí pé mo gbọ́dọ̀ tan ọyẹ́ tó wà nínú ọkọ̀. Eléyìí á sì mú kí òtútù kó máa wọlé sí mi lára nígbà tí kò sí ààyè fún atẹ́gùn láti jáde rárá. Ṣùgbọ́n nígbà tí mo bá ṣí fèrèsé sílẹ̀, atẹ́gùn á gba apá ọ̀tún wọlé, yóò sì gba apá òsì jáde. Nípa ìdí èyí, atẹ́gùn náà kò ní dúró lójúkan láti wọlé sí mi ní àyà. Ìdí nìyí tí mo ṣe máa ń fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ ní ìgbà gbogbo. Ẹ ṣe púpọ̀.

Orúkọ mi ni Oladele Jegede. Kí ni ìdí rẹ̀ tí mo ṣe fẹ́ràn láti máa ya àwòrán? Ìdí mẹ́ta pàtàkì ni màá mẹ́nubà, tó jẹ́ ohun tí mo ṣe fẹ́ràn láti yan àwòrán yíyà láàyò. Ìdí àkọ́kọ́ ni wípé nípa yíya àwòrán, ènìyàn á mọ bí òun ti rí yálà bí ojú tàbí ẹ̀yà ara tó kù bí ó ṣe rí. Nípa àwòrán ni yíyà ni a lè fi mọ èyí. Ìdí èkejì tó tún ṣe pàtàkì, òun ni wípé àwòrán yíyà ó jẹ́ ọ̀nà kan ta fi lè fi ohun pamọ́ fún ọjọ́ iwájú, fún ọjọ́ ọ̀la wa. Àwòrán tí ènìyàn bá yà lónìí, nígbà tí ọmọ rẹ̀ bá gbe, ní ọjọ́ ogún ọdún tó ń bọ̀ níwájú, àti ọmọ àti àwọn ọ̀rẹ́ wọn á mọ bí ẹni náà ti rí, ní ìwọ̀n bí ogún ọdún tó kọjá lọ sẹ́yìn. Ìdí ẹ̀kẹta ẹwẹ̀ tí mo ṣe fẹ́ràn láti máa ya àwòrán, òun ni wípé ó jẹ́ ohun tí àwòrán jẹ́ ohun yíyà jẹ́ ohun tí èmi yàn láàyò láti máa ṣe. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti yan bọ́ọ̀lù, eré pápá láti máa wò láàyò tí àwọn kan yan eré yíyà láàyò. Bẹ́ẹ̀ ni èmi yàn, èmi yàn láti máa ya àwòrán láàyò nítorí pé ibikíbi tí mo bá ti dé, èmi máa ń, èmi a máa fẹ́ràn láti máa ya àwòrán bí igi, bí ẹyẹ, bí òfurufú àti àwọn ohun mèremère mìíràn tí Ọlọ́run dá. Àwọn ìdí mẹ́ta pàtàkì yìí ni mo ṣe fẹ́ràn láti máa yan, láti máa ya àwòrán ni mo ṣe yàn láàyò. Ẹ ṣe púpọ̀.

Ǹjẹ́ ìwọ mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ bí? Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ ní kúrúkù nípa bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ohun àkọ́kọ́ láti ṣe fún ẹni tí ọkọ̀ bá gbá òhun ni wípé kí a gbìyànjú láti gbé irú ẹni bẹ́ẹ̀ sí ẹ̀gbẹ́ kan. A ó tẹ sílẹ̀ níbi tí atẹ́gùn yóò ti máa fẹ́ síi. Lẹ́yìn èyí, a ó yẹ mími rẹ̀ wò ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ń mí dáradára bí ó títọ́. Tí ó bá gba pé kí a fọwọ́ tẹ òǹkà àyà rẹ̀, a ó fọwọ́ tẹ́ ẹ láti ran mími rẹ̀ lọ́wọ́ kó lè mí jákè bó ti tọ́ àti bó ti yẹ. Lẹ́yìn ìgbésẹ̀ yìí ni a ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wá. A ó sì pe àwọn oní ìtọ́jú pàjáwìrì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti wá ṣe àyẹ̀wò irú ẹni bẹ́ẹ̀ àti láti gbé e lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ẹ ṣe.